Kí ni àwọn ohun tí o fẹ́ràn ní orí pizza? Ohun tí mo fẹ́ràn ní orí pizza, òun ni àwọn èròjà tí wọ́n fi máa ń ṣe àwọn ata àti àwọn oríṣiríṣi nǹkan tó máa fi sínú ẹ̀. Ó jẹ́ kí n fẹ́ràn ẹ̀, àti bí ó ṣe máa ń ṣe, òun ni nǹkan tó jẹ́ kí n fẹ́ràn pizza ní ọ̀pọ̀lọpọ̀ tí mo sì máa ń fi jẹ ẹ́.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún tí mo fẹ́ràn jù oun náà ni àjọ̀dún tí a máa ń ṣe níjọ́ iléyá àwọn Mùsùlùmí tí gbogbo ẹbí máa ń parapọ̀ wá lọ sí orí ìrí wá lọ kí ìrun wá ṣàdúrà fún Ọlọ́run. Àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù náà ni lẹ́yìn náà a ó si p'ẹran tí ẹni káluku máa jẹ.

Ṣé o ní ìrora nígbà tí o bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Nígbà tí mo bá fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo máa ń ṣe ìrora díẹ̀. Ṣùgbọ́n mo máa ń make sure pé mo ní awon èròjà tí mo lè fi sọ̀rọ̀ kí n má ba à má tijú níwájú àwọn ènìyàn. Nítorí náà, mi ò kí ń ṣe ìrora lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ níwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Àwọn ẹ̀bùn tí mo fẹ́ràn láti máa gba, òun náà ni ẹ̀bùn ago tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Nítorí ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ pàtàkì jù lọ. Iru awon nkan. Bẹ́yen, òun náà sì ni mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn fún ẹ̀bùn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo dá gbogbo àwọn aládùúgbò mi mọ dáadáa. Pẹ̀lú ìwà àti ìṣesí wọn, mo fi dá wọn mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ń gbé ní àdúgbò mi pẹ̀lú wa nítorí pé àdúgbò tí mò ń gbé, àdúgbò ọ̀làjú ni. Oníkálukú ló ni ohun tó máa ṣe.

Ìgbà mélòó ni o máa ń lọ fọ ẹnu rẹ ní ojoojúmọ́? Lẹ́yìn tí bàti làárọ̀, mo máa kọ́kọ́ fọ ẹnu mi kí ó tó jẹun. Lẹ́yìn náà, tó bá sì tí di lálẹ́ ni màá fọ ẹnu mi lẹ́yìn tí bá jẹun tan kí n tó sùn. Lo sì jẹ́ ẹ̀ẹ̀mejì tí mo máa ń fọ ẹnu mi lójoojúmọ́. So ẹ̀ẹ̀mejì nìkan ni mo sì máa ń fọ ẹnu lójoojúmọ́.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun tí mo fẹ́ràn jù tó jẹ́ mímu, ohun náà sì ni omi torí omi ó ṣárá lóre lọ́pọ̀lọpọ̀. Dára ju ohun mí, ohun ṣúgà, àwọn nǹkan tó máa ń dùn mí ṣá lóre jù wọ́n lọ. Mo sì fẹ́ràn láti máa mu omi lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi tùrà rì? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi tùrà rì lọ́pọ̀lọpọ̀ sínú ilé mi. Nítorí pé ó máa ń jẹ́ kí ara mi dára yá, ó sì máa jẹ́ kí inú ilé mi máà rùn dáadáa, jù kí ó máa rùn gba fún nǹkan tí ó bà dáa. Torí ná mo ma ń fi turare dáada sí inú ilé mi kin bá lè ma fi nkan gidi sí inú àgọ́ ara mi.

Kí ni àwọn nkan tó wà nínú àpò owó rẹ? Ninù àpọ òwò mi, oriṣiṣi nkan ni ò bẹ nibẹ bíi owó tí mo máa fi ra nǹkan, màá tọjù ẹ sí inú àpò owó mi pẹ̀lú ẹrọ ìbánisọ̀rọ̀ mi. Ó máa wà nínú àpò owó mi àti àwọn oríṣìíríṣìí ìwé ìgbélú mi náà. Inù àpò òwò mi nì mọ mààn fi gbògbò ẹ sìì.